Eh, oríṣiríṣi ètò ni mo ní, ọ̀pọ̀lọpọ̀ ètò ni mo ní. Ètò bí a ṣe máa gbèrò, bí a ṣe máa ṣe iṣẹ́ àárọ̀, eh, bí a ka jẹun, ka gba ilẹ̀, ká dé ṣiṣẹ́, tó yẹ́ keyàn ṣe. Eh, mo lè tò tó dá.

Ah, mo sì lọ sí ọjà lánàá. Mo lọ rajà lánàá, mo lọ sí ọjà, mo lọ ra àwọn nǹkan oúnjẹ, mo dẹ ra àwọn nǹkan èlò tí a máa lò sílé. Ko s'ìgbá ta ò kin lọ sí ọjà. Joòjúmọ́ la ń lọ sí ọjà. A ń bọ̀ láti ibi iṣẹ́ gan-an, a ń gbá àárín ọjà kọjá. Ehn, gbátọ ọjà ẹ. Mo sì lọ sí ọjà lánàá. Hmm.

Ah! Bí a ti ń wẹ̀ ah! Ọmọ ba ṣe ń wẹ̀, irú ìwẹ̀ ni ó fẹ́ san. Sé ká wẹ̀ lódò ni àbí ká wẹ̀ nínú balùwẹ̀? Mi ò mọ bó ṣe ń wẹ̀ o. Mi ò mọ bó ṣe ń wẹ̀. Sé inú òkun ni àbí inú odò? Irú ìwẹ̀ wo ni?

Ooh yes, mọ fẹ́ràn àló. Àà ló máa ń pani lẹ́rìn gan. Mo de mọ̀, mo mọn b'won ṣe ń pa àló gan. Ah! Àwọn àló, àló, àló, àlóòò, àló. Mo rant ìgba ta wá ń kékeré, a máa ń pa àló bí. Àló.

Ọkùnrin ò kí ń wọ ìborùn, obìnrin ló máa ń wọ ìborùn, ọkùnrin ni èmi. So t'orí ẹ mi kí n fẹ́ wọ ìborùn? Kani obìnrin ni mí nisin mo lè wọ ìborùn, but torí pé ó jẹ́ ọkùnrin, ọkùnrin ò kí ń wọ ìborùn, obìnrin ló máa ń wọ ìborùn.

Mo máa ń ka ìwé. Oríṣiiríṣii ìwé mo máa ń ka. Kò sí ìwé tí mi ò lè kà. Ó jẹ́ newspaper ni, bó jẹ́ story ni, bó jẹ́ àlọ́ ni, bó-- kò tíe sí ìwé tí mi ò kí ń kà. Bó jẹ́ Christian book ni, gbogbo ìwé ni mo máa ń kà. Mo dẹ máa ń gbádùn kí n máa ka ìwé gan. Mo like ki n máa ka ìwé. But mo màá ń ka ìwé dáadáa.

Ẹ̀jẹ àbí ẹ́jẹ, ẹ, ọ̀rọ̀ ènìyàn ò fi bẹ́ẹ̀ ye mi, mi ò mọ̀ bí wọ́n ṣe ọ́n pé bí à ẹ́jẹ àbí ẹ̀jẹ. Ẹ, kò da kí ẹ̀yàn máa jẹ́jẹ, bí ẹ̀yàn bá jẹ́jẹ tí ó bá múṣẹ́, wàhálà ni. Ó, àti máa jẹ́jẹ ó, ó rare fún mi.

Ẹ̀rọ ayárabíàṣá. Emi ọ gbọ pa pé nǹkan ni ayárabíàṣá, ẹ̀rọ. Irú ẹ̀rọ wo la ń sọ̀rọ̀ pa ẹ́, and ti ba sọ pé bí ayárabíàṣá, nǹkan tí o bá sáré, là ń pè é ní ayárabíàṣá. Boya.

Ẹ́, ọjọ́ Ajé ni mo máa ń ráyè pẹ̀lú àwọn ẹbí mi, àbí ọjọ́ ìsinmi tí a ń pè ní ọjọ́ Sunday. Or ní gbogbo ìgbà, ọjọ́ Ajé àbí ọjọ́ tí mi ò bá ní iṣẹ́ ni mo máa ń ráyè pẹ̀lú àwọn ẹbí mi.

Eh, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró, àmọ́ onírú ọkọ̀. Oee ní bí èèyàn ṣe le dá ọkọ̀ dúró. Í dojú kọ jú, eh, èèyàn o gbọdọ̀ dojú kọ ọkọ̀. Ó ní bí èèyàn ṣe máa dúró, èèyàn máa dúró sẹ́gbẹ̀ẹ́ ni.

Ẹ̀fọ́? Ah! Mò n like ẹ̀fọ́ tútù. Mo de like tutu. Eh, ewédú, mo like úgú. Gbogbo ẹ̀fọ́ lẹ mi jẹ, ko sẹ̀fọ́ tí èmi ò kí jẹ. So far tó bà tí jẹ ẹ̀fọ́, eh, tẹ́tẹ́ ní o. Gbogbo ẹni mo jẹ.

Gbogbo ìṣòro ló ní bí èèyàn ṣe le yanjú ẹ̀. So, eeyan akọ́kọ́ wo ibi tí ìṣòro ẹ ti wá. Eeyan a dẹ̀ wo ọ̀nà tí èèyàn le gbé ìṣòro yẹn gbà. Eeyan a dẹ̀ mọ eeyan a ronu nǹkan tí òun lè ṣe tí ó lè fi kọ́ ìṣòro yẹn.

Mi ò ní àwòrán lára, mi ò nínú àwọn tó máa ń ya àwòrán sára. Èmi gbádùn mo máa ya àwòrán sára. So kò sá àwòrán kankan lára mi. Mi ò fẹ́, ìyàwó mi ò ní àwòrán lára, àwọn ọmọ mi ò dẹ làwòrán lára. Nkan tí mo fẹ́, mi ò gbádùn ká máa ya àwòrán sára.

Ìràwọ̀ ojú ọ̀run, mo fẹ́ràn láti máa wo, but mi tì í ní àǹfààní láti fi telescope wò, but mo máa ń wò láti òkèèrè. Ìràwọ̀ tó wà lójú ọ̀run, mo máa ń gbádùn àti wo, okàn jẹ́ pé wọ́n jù nà sílẹ̀ díẹ̀ níbi tí mo wà.

Mi ò mọ̀ bí a ti ń ṣe ìràwọ̀ àkọ́kọ́, tó bá jẹ́ nǹkan tí mo lè kọ́ ni. Èèò ìràwọ̀, mo mọ̀ pé ìràwọ̀ ojú ọ̀run ọ ìran wò, ì ìran wíwò ọ ìràwọ̀, mi ò mọ ìtẹ́ńsan bẹ́ẹ̀ tó bá jẹ́ ìran wíwò ni. Ẹ̀ èèbó bá jẹ́ ìràwọ̀ ojú ọ̀run nǹkan tí èèyàn máa ń kọ́ ni.

Mi ò mọ̀ bí ya oń sọ ọ̀rọ̀ nípa ìyàwó or ìyàwó. Ẹ̀ẹ̀kan la máa ń ṣe okay ẹmeejì ni a máa ń ṣe ìyàwó lọ́dọ̀ wa n bí. Ehn, ìyàwó àkọ́kọ́ ni ti àwọn family tí gbogbo ẹbí máa jókòó. Wọ́n dẹ̀ máa fa ìyàwó fún ọkọ. Ikeji ni wọ́n á lọ court, wọ́n á dẹ̀ lọ tọwọ́ bọ̀wé. So.

Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, màá rìn lálafíà o, mò ńlá láfíà. Olúwa tí ń bí àti bí èmi ẹ ti ń bẹ, àbúrò ò ní jẹ́ tèmi, mò ń rìn lálafíà. Ọ̀sán, ló Ọ̀sán ni mo máa ń rìn ni ìkíni rìn lóru, ní iṣẹ́ tí ń rìn lóru. Kọ́, gbogbo ìgbà tí mo máa ń rìn lọ́sàn-án mò ńlá láfíà.

Ehn, gbogbo egbe to maan dara ya naa ni mo feran. Kò sí èyí tí ó, tí ó, tí ó bá ṣà ti máa dárayá tí ó máa pa èyàn lẹ́rìn-ín, tí inú èèyàn máa dùn. Gbogbo ẹgbẹ́ ni. Ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ burúkú tí ò bá ti ń ṣe ẹgbẹ́ burúkú tó jẹ́ ẹgbẹ́ rere, tó dẹ̀ máa dárayá tó máa pa èyàn lẹ́rìn-ín.

Olúwa lá láàbò mi, ọ̀kan Ọlọ́run ló máa ń dáàbò bo èèyàn. A ti dáàbò bo lórí intànéẹ̀tì. Tí èèyàn bá ní antivirus tí ó lè fi sínú fóònù tó bá lò àbí lórí laptop ẹ, so èèyàn lè fi yẹn dáàbò bo, virus kó má wọ fóònù àbí laptop yẹn.

Mo ní ọgbà, ṣo ọgbà mi ò fi bẹ́ẹ̀ yí gbogbo ilé ká, but mo ní ọgbà, ọgbà boyá kí èèyàn dákó àbí ọgbà tó yí ilé ká bí ká fi òkúta àti cemẹ́ntì ká fi yí ọgbà ká àbí ọgbà tí èèyàn dákó sí tí èèyàn tí ń jẹun.

Eh mo mo ba ṣe ń gun kẹ̀kẹ́, mo lè gun kẹ̀kẹ́ mo dẹ̀ lè wa kẹ̀kẹ́. O ní irú kẹ̀kẹ́ o, o ṣe gbogbo kẹ̀kẹ́ ni mo lè gùn tí mo lè wa, bọ̀ mo lè gun kẹ̀kẹ́ tí ó ní ẹsẹ̀ méjì tí ò ní eh engine tí èèyàn máa fi kọ́kọ́ rọ́ start.

Ko sẹ́ni tí èèyàn o le bẹ̀ẹ̀rẹ̀ lranlọ́wọ́ rí lọ́wọ́ ẹ̀, àmọ mi ò tíì béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Gbogbo yen tí èèyàn bá need irànlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ènìyàn máa béèrè ìrànlọ́wọ́. Ọlọ́run lọ́ba tí máa ń ràn ni lọ́wọ́, but tí èèyàn bá ní dìí irànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá, eeyan á béèrè.

Mi ò fi bẹ́ẹ̀ gbádùn àjọ̀dún, mi o like ki eeyan máa n ṣe àjọ̀dún, ṣe oní patí, mi ò kí n jáde óde òru. But tó bá jẹ́ nǹkan tí èèyàn ń ṣe ní ilé ìjọsìn, mo lè lọ. Àmọ́ nisinyi, àjọ̀dún ilé ìjọsìn mi ò fi bẹ́ẹ̀ gbá tiwọn.

Rárá, mo máa ń lọ sóde dáadáa, but ko fi bẹ́ẹ̀ pọ̀. Ó ṣe bí á ká máa jáde òde gbogbo ìgbà. Eh, eléyi fé ṣe ìgbéyàwó, eléyi fé ṣòku, eléfé ṣe tibí, eléfé ṣetoun irọ́. Ohun tó bá kàn mí gan gan gan gan, pàápàá ò ṣe gbogbo ohun tó kàn mí ni mo ń lọ, ẹ̀kookan ni mo máa ń lọ sóde. Wọ́n ní ìyá.

Ehn, kò ń ṣe gbogbo ìgbà ni èyàn má ń ní ìjàmbá tí eyan bá ń jáde, ṣùgbọ́n ìgbà mi èdè náà má ń wa. Eh, onisuru ló má ń jogún ayé, tí eyan bá ti ní suru, kò sí ǹkan tí suru ò lè ṣe. Ọ̀rọ̀ tutù tó bá dé jáde láti ẹnu èyàn, ó má ń jẹ́ kí èyàn borí.

Shey eeyan máa ń pàrọ̀ ọkàn ni. Ah, kọ́ro yéyé yóò yé mi o, mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń pàrọ̀ ọkàn. Ọkàn àbí nǹkan? Ah, ẹ̀ má, Yorùbá eléyìí jinlẹ̀ o, Yorùbá Èkó lé mi mọ̀, mi ò mọ̀ bó ṣe ń pàrọ̀ ọkàn.

Mi ò ní forúkọ sílẹ̀ ní ilé ìdárayá, mi ò ń ṣe oní ere ìtàgé, mi ò máa ń forúkọ sílẹ̀. Boya ti n bá fẹ́ lọ sí ibi tọ́ n ti ń dárayá, lọ gbá bọ́ọ̀lù àbí ń ṣe nǹkan kan, máa lọ síbẹ̀, máa lọ wo nǹkan tó ń ṣe bọ mi n forúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Mi ò kín gba àwọn ìmélì, àìní mi ò gba. Kiise gbogbo nǹkan ni mo gba. Ǹkan tó bá tọ́ sí mi tó yẹ mí tí mo dẹ̀ fẹ́ ni mo máa gba. Mi ò gba gbogbo nǹkan. Ọlọ́run kó ṣàánú fún mi.

Bẹ́ẹ̀ni mo ní àgbálá òjò, ẹ́, mo ní èyí tó tóbi tí mo gbé sókè. Mo dẹ̀ ní kékeré náà tí mo gbé sílẹ̀ tó jẹ́ lè rọ̀ọ́ nísínú ẹ̀. Igbati ó jó bá bẹ̀rẹ̀, kó jó máa rọ̀ọ́ sínú ẹ̀, bọ̀ a máa ń kan mi sí lẹ́ẹ̀kánkan kó jó tó dé. Gbogbo ẹ là máa ń po mi sí.

Ọjọ́ tó pọ̀ ni mo ní fún ìsinmi o nínú ọdún. Ọjọ́, gbogbo ọjọ́ ajé ni èmi fi máa ń sinmi. Àti ọjọ́ tí mi ò bá ti ní iṣẹ́ náà mo máa ń sinmi. Ọjọ́ ìsinmi náà tó jẹ́ ọjọ́ Sunday tí gbogbo èèyàn mọ̀ ni ọjọ́ ìsinmi mo máa ń sinmi lẹ́ẹ̀kan kan bọ̀ mo máa ń ṣiṣẹ́ náà.

Ìgbóná jẹ́jẹ́. Èwo lọ́ n pè ní ìgbóná jẹ́jẹ́. Aaa, mi ò ní ìgbóná nínú yàrá mi o. Ọlọ́run má jẹ n rógun ìgbóná. Mo ní yàrá bọ ìgbóná. Ṣé èyí tó ń fi nmúlé wọ́ọ̀mu ni? Nàìjíríà lawà wà.

Oh, mo máa ń gé èékánná ni o. Máa gé dànù ni. Mi o ìtọ́jú èékánná, a fi èékánná lẹ́ à wá gùn bíi ti àṣà. Máa ń gé dànù ni o, àti tọ́wọ́ àtẹ́sẹ̀. Tí ó bá ti yọ sí ade tó ti kọjá ibi tí mi ò fẹ́, màá gé dànù ni. Màá mú ẹ́, ǹkan tí a fi ń gé èékánná, màá dẹ̀ gé dànù.

Ìsọdọ̀tun ọkàn, ìronúpinwàdà ló ńjẹ ìsọdọ̀tun ọkàn, kí èyàn lọ shey ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àbí ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Àbí láti gba Jesu ní olùgbàlà rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára. Èyí to jẹ́ fìlà ta máa ń wọ̀, kó ṣe pé mo máa ń lò ó ní gbogbo ìgbà but ekọ̀ọ̀kan ni. Ìdáàbòbò òòrùn tí a fi máa ń para èmi ò kí ń lò. Àfi bí à tí mo bá fẹ́ lọ wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan dẹ̀ ni, mi n lò ó ní gbogbo ìgbà. Èmi ki n ṣe obìnrin, ọkùnrin ni mi.

A! Ìgbà mí mí kì n wo nkankan sùn, lẹ́yìn kì n wo pátámì àbí ki n kan lọ sùn bẹ́ẹ̀. Kii se gbogbo ìgbà ni mo máa n wo nkankan sùn àbí tí mo bá rìn ìrìnàjò tí mo wà láàárín èrò, àì mo lè wo nkan sùn. Àmọ má wà nílé mi mi ò kí n wo nkankan sùn. Inú ilé mi ni mo wà, míò ní ẹni tó ń ṣọ́ mi, míò ní ẹni tí mò ń ṣọ́.

Kò sí yàrá tí mi ò fẹ́ràn nínú ilé mi, gbogbo yàrá ni mo fẹ́ràn, èmi ni mo ni gbogbo yàrá mi, gbogbo yàrá ni mo de lé wọ̀. Àfi yàrá àwọn ọmọ mi tí mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń wọ̀. Bọ̀ lẹ́yìn yẹn, gbogbo yàrá ni mo fẹ́ràn. Gbogbo yàrá ni émi máa ń wọ̀. Kò sí yàrá tí mi ò fẹ́ràn nínú ilé mi, bá tí ó ti jẹ́ pé ilé mi ni èmi mo ni ilé. So kò sí ibi tí mi ò lè wọ̀ nínú ilé mi.

Ó ní rú ìrànlọ́wọ́ tí ènìyàn bá gbé wá, eh generally mi ò ní ìrànlọ́wọ́ kan pàtó tí mo fi máa ń rán ẹ̀yàn lọ́wọ́ pé à ókè o. Ìrú ìrànlọ́wọ́ báyìí boyaí owó ni, bòya kìní kan ni, o mọ̀ ọ́n. Bí èèyàn bá ṣe bá ìrànlọ́wọ́ wá ni, tó bá dẹ̀ ti jẹ́ nǹkan tí mo lè ṣe, loṣe gbogbo ìgbà ni eyan máa ń rán ẹ̀yàn lọ́wọ́. Ọlọ́run máa jẹ ẹ̀yàn ṣe oore ri bí ni igbà mí ṣo iru. Ìrú ìrànlọ́wọ́ tí anybody bá gbé wá tó bá jẹ́ nǹkan tí èèyàn lè ṣe ni eyá a ṣe.

Oríṣiríṣi ìṣòro ni èèyàn máa ń bá pàdé ní ilé ní ojú ọ̀nà tí èèyàn máa ń lọ ibi iṣẹ́ àbí níbi iṣẹ́. Ṣùgbọ́n bí ìṣòro yẹn bá ṣe wà, èèyàn á wo irú nǹkan tí èèyàn lè ṣe si, èèyàn á dẹ wò ọ̀nà tí èèyàn lè gbà fi kó ojú ìṣòro yẹn tí èèyàn dẹ lè fi bo orí ìṣòro yẹn.

Ah! Tí òjò bá ń rọ̀, èmi ò kí ń ṣiṣẹ́ o, màá wà nílé ni. Kọ̀ si irú isẹ́ tí èmi ń ṣe iṣẹ́ k'eeyàn kọ'yàn bá ṣe ń wẹ̀ ni. Tójo bá dẹ̀ ti ń rọ̀, àwọn èèyàn ò kí ń jáde. Gbogbo ìgbà òjò ẹ̀kọ̀ọ̀kan ni eeyan máa ń ṣiṣẹ́ tí òjò bá rọ̀ lọ́jọ́ yen mọ́. At that time tí òjò má ń rọ̀ boya mọ́ le tọ́jú àwọn oko mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé.

N loúnjẹ pàtó tí mo fẹ́ràn jù? Gbogbo oúnjẹ lè mi máa ń jẹ. N ya oúnjẹ kan sọ́tọ̀ pé èléyi mo fẹ́ràn ẹ̀. Mi ò fẹ́ràn oúnjẹ kan jùkan lọ. Gbogbo oúnjẹ lè mi máa ń jẹ ń temí. To ba ṣàtì je oúnjẹ, tí èèyàn ń jẹ sínú, mo lè jẹ, mi ò léè wọ̀.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Kò ń ṣe ẹ̀ kan, kò ń ṣe ẹ̀ méjì, kò ń ṣe ẹ̀ mẹ́ta, ẹ̀ bọ̀ kò ṣe gbogbo ìgbà ni mo máa ń gun alùpùpù. But lekookan ni mo máa ń gun. Bí mo bá ti lọ síbi tí wọ́n ti ń gun alùpùpù àbí tí ọ̀nà mi bá gba ibi tí alùpùpù bá wà, màá gùn, but kò ṣe gbogbo ìgbà.

Inú àpò mi àbí inú, ẹ́ẹ́, báàgì mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Àbí tí bá dẹ̀ ti dé ilé, màá fi sí orí tábìlì. Kọ́kọ́rọ́ kò ṣe nǹkan tí èèyàn lè kan máa fi sí, ẹ́, gbogbo ibi. Ibi tí èèyàn bá ti mọ̀ pé à, ọwọ́ òun á ti tó, èèyàn gbọdọ̀ máa fi kọ́kọ́rọ́ sí.

Kò sí ẹ̀bùn tí èèyàn ò le fún èèyàn, tó bá ti jẹ́ ẹ̀bùn tó da, tí èèyàn dẹ̀ mọ̀ pé ẹni tí òun fẹ́ fún yẹn, ó máa fẹ́ràn ẹ̀bùn náà. Kò sí ẹ̀bùn tí èèyàn ò lè fún èèyàn. Owó ni o, aṣọ ni o, oúnjẹ ni o, gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹ̀bùn, ẹ̀bùn ni. Ó gbọdọ̀ jẹ́ nǹkan tí èèyàn mọ̀ pé ẹni yi máa fẹ́ràn ní àkókò yẹn.

Ẹ̀ ó ní ìgbà tí èèyàn bá jẹ́ o, tí ó yẹ kí èèyàn máa jẹ oúnjẹ tó láta, bọ̀ mi ò ṣe ẹni tó fẹ́ràn oúnjẹ tó láta. Àwọn àkókò kan wà tí ó yẹ kí èèyàn jẹ oúnjẹ tó láta, àsìkò otútù ó yẹ kí èèyàn jẹ oúnjẹ tó láta bọ̀ mi ò ṣe ẹni tó láìkì ata lọ títí bẹ́ẹ̀yen.

Ẹ mi kì í ṣe ẹni tó ń mu omi tó pọ̀ rẹpẹtẹ lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀kọọkan ni mo máa ń mu omi tí n bá jẹun àbí tí mi báyìí tí ì jẹun. Mi i ṣe ẹni tó máa ń mu omi ní ìṣẹ́jú ní ìṣẹ́jú, because tí n bá ti lè mu omi jù báyìí, màá ma lọ tọ̀ ni. Mi i dẹ like kí màá, mi i fẹ́ kí lọ máa dìde tọ̀ ní gbogbo ìgbà.

À, ìrọ̀rún ló kún ẹ, ìrọ̀rú ló ń tẹ mí, ìrọ̀rú ló kún ẹja, ìrọ̀rú ló kún ẹyẹ. Ọlọ́run ti fún mi ní ìrọ̀rún Ìrọ̀rún ni gbogbo nǹkan tẹ mí. Ó máa ń jí kí ọrùn gun tí ó ṣe tẹmi. Ti máa ń sun ìrọ̀rún ni fún mi. Mi ò i sun ilẹ̀lẹ́, orí bẹ́ẹ̀dì ni mo máa ń sun.

Mo máa ń sùn lọ́sàn-án tí mo bá ti níṣẹ́ àmọ́ mi ò kí máa ń fẹ́ràn kí má ńi íṣẹ́. Tí m bá, tí mo bá ti níṣẹ́, ó máa dàbí pé ara olúwọ ẹ ò ya ni. So, mo máa ń sùn lọ́sàn-án. Àmọ́ tí mo bá wà lẹ́nu iṣẹ́ mi ò kí ń sùn lọ́sàn-án. Tí m bá ti ń ṣiṣẹ́ mi ń sùn. Tí m bá ti ń ṣiṣẹ́ báyìí, ó máa ń dàbí pé bí a ó re èèyàn bí ara èyàn ò ya ni. So, èyàn gbọdọ̀ sùn.

Èmi ò ṣe ayẹ Ọ ayọ̀, àjọyọ̀ ọjọ́ ìbí ẹ̀kọ̀kan ni. Mì ń ṣe alána dànù kí a máa ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí ní gbogbo ọjọ́ ọdọdún. Èmi rí gbogbo àwọn tó ń ṣe ẹ pé wọ́n ń rí nǹkan fowó ṣe ni.

Ah! Daáda, tí ṣìnà rẹpẹtẹ. Kí ọlọ́run máa dẹ̀ jẹ́ kí ó ṣì lọlé. Wò, tí ènìyàn bá ń lọ síbi kan tí ò bá mọ̀, èèyàn máa ń bèrè ọ̀nà ni. Tí ọba dé tí mọ̀nà, ó máa ṣìnà ni. Ìgbà mìí gàn ibí tí èèyàn ti lọ rí, tí ó ń tún wa padà lọ tí ó ti pẹ́, èèyàn lè ṣìnà. Ó dáa tí èèyàn bá ń lọ síbi kan kí èèyàn má bèrè ọ̀nà kó má lè ṣìnà.

Ẹn, èto owó iṣẹ t'èmi mo máa ń pín-in ni. Toò, iṣẹ́ ò fi bẹ́ẹ̀ sí ìsìn. Gbogbo owó tó bá wá ńsìn -ín làá ná, torí òun la fi ń jẹun. So, mó tí iṣẹ́ yẹn bá ti pọ̀, a máa pín sí bíi mẹ́ta. A fi kan jẹun, a fi kan ra nǹkan sílé, a fi kan ṣe, a fi kan jẹun, a dẹ̀ fi san owó mọ́tò, a fi kan ra nǹkan sílé, a fi san owó school ọmọ, èyí tò kù, a fi pamọ́

Iṣẹ́ ti wa, kò ṣe pé a máa ń ní ìmúra kan lọ títí. Tí iṣẹ́ bá ti dé, a ó wọ aṣọ ta fi ń ṣiṣẹ́, a dẹ̀ ṣiṣẹ́ wa, tí a bá dẹ̀ ti ṣiṣẹ́ wa tán, a bọ̀. A iní ìpàdé kan lọ títí kan fún irú nǹkan bẹ́ẹ̀.

B'oluwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ ti ń bẹ ojú mi dára. Mo lójú tó dáa, kò sí ǹkankan tó ṣé ojú mi. Mo bẹ'lọ́run kí ọlọ́run jẹ́ kó ojú mi ríran díẹ̀ sí. Kí ọlọ́run ṣàánú fún mi kó ṣí ojú mi, ó ṣí ojú inú kó ṣí ojú títà mi. Tori mo tí ń dàgbà díẹ̀ díẹ̀, but mi ò fẹ́ fọ́ lójú, miì fẹ́ kó ojú mi ṣe bàì bàì.

Ọkọ̀, èmi ò lọ́kọ̀ o, mi o tì lọ́kọ̀. Olorun ò ti pèsè okò fún mi. Mo bẹ Ọlọ́run kó pèsè ọkọ̀ fún mi ni. Ti wọn ba ti fún mi loko boya ojojúmọ́ ni màá máa fọ̀ ọ́, bí ọjọ́ mẹ́ta mẹ́ta ni màá máa fọ̀ ọ́, bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá máa fọ̀ ọ́. Pe ibi tí mo bá dẹ̀ tí lọ tí ò bá ti dọ̀tí. Èèyàn e fo ọkọ lojoojumo, èèyàn o de fo ọkọ ni ọsẹ ọsẹ. Ti ọkọ̀ bá ti dọ̀tí, la máa fọ̀

Eh, èmi ò ń wọ aṣọ àkayò rí o. Aṣọ iṣẹ́ ni emi máa ń wọ̀, mo dẹ̀ máa ń wọ aṣọ ilé. Bí bá ti dé ibi iṣẹ́ tí bá ti fẹ́ ṣiṣẹ́, màá bọ aṣọ tí mo bá wọ̀ sílẹ̀, máde wọ aṣọ iṣẹ́. Ti ba dè tí parí iṣẹ́ mi tí mo fẹ́ ṣe, màá bọ aṣọ yẹ̀n, máa de wọ aṣọ ilé mi padà. Padà sí ilé mi ni.

Nọ́mbà orílẹ̀. Ṣé nọ́mbà ilé ni àbí nọ́mbà orí ilẹ̀? Ọ nọ́mbà, irú nọ́mbà wo là ń sọ? Mi ò mọ irú nọ́mbà tí à ń sọ ńbí. But mo ní nọ́mbà ti fóònù tí ẹ̀rọ ìgbé kawó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá. Mo máa ń dárayá, mo dẹ̀ máa ń wo eré ìdárayá. Eh, ni ká gbá bọ́ọ̀lù bí i ká ǹkan tó bá máa mú kí èèyàn dárayá ṣá, mo máa ń ṣe, màá dẹ̀ ń dáyàn lára yá.

Mi ò ní WiFi o, data ni mo máa ń lò. Miì ra WiFi sílé, èyí tí mo rà mo ti tàá. Data ni mo máa ń lò, ó dẹ̀ dáa, kò fi bẹ́ẹ̀ ṣe kinní. Miì, ní WiFi, àmọ́ kí tí mo bá lọ síbi tí wọ́n tí ní WiFi tí mo lè lò.

Eh, ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, èèyàn ò gbọdọ̀ fi ìgbésí ayé kí èyàn fi dá iṣẹ́ kó fi, kó fi dá iṣẹ́ ẹ̀ dúró. Iṣẹ́ ọ̀tọ̀, ìgbésí ayé ọ̀tọ̀. Bí mo ṣe wà báyìí nísìnyí ẹnu ìṣẹ́ ni mo wà. Ẹ̀yàn lè fi àkókò tó yẹ kó òun fi ṣiṣẹ́ kó lóun fi máa ṣe jayéjayé káàkiri.

Báttery fóònù mi ò kì í fi bẹ́ẹ̀ máa ń last, torí mo máa ń fí ṣe, máa ń fi ṣe, máa ń lò lórí íńtánẹ́ẹ̀tì dáadáa, mo dẹ̀ máa ń fi ṣe, recording a lot, mo máa fi ṣe àwọn iṣẹ́ mining nkan kan, mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ so, ko kì í fi bẹ́ẹ̀ pẹ́

Ẹ́, mi ò mọ irú òpó tí a ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé ojú òpó tí èèyàn máa ń gbà kọjá ni àbí ojú òpó ti ilé àbí ojú òpó ti, ẹ, ọ̀nà àbí ojú òpó ti orí omi? Ó.

Oh yes, mo máa ń ṣe Mo tọ́jú mọ́ àwọn softwares mi, mo máa ń update wọn. Mo dẹ̀ máa ń, erm, mo máa ń renew wọn. Àwọn tó bá ti old, màá renew wọn. That is also updating. Dẹ̀ mọ dẹ̀ ní antivirus tí mo fi máa ń cleaning àwọn applications mi tó n bá ti wà, eh, affected by virus.

Lẹ́ran nkọ ọ̀sìn, mo ní ológbò tí mo ń sìn. Mò dẹ̀ láì kọ́ bọ́ ọ̀bọ̀, mi ò ní ọ̀bọ̀. Ológbò ni mo ní tí mo ń sìn lé. Mò dẹ̀ láì kẹ́, mo ní adìẹ náà tí mo ń sìn. Àwọn adìẹ tí èèyàn le jẹ. So, mo ní adìẹ, mo dẹ̀ ní ológbò. Àwọn dẹ̀ máa ń wọlé, but àwọn adìẹ mi wọ́n kì í wọlé. Wọ́n máa lọ yàgbẹ́ sínú ilé.

Ọlọ́run ló li yìn, Ọlọ́run ló lọ́pẹ́. Èèyàn ò kí ń gba ìyìn. Ẹni tó bá gba ìyìn, ó ń gba ògo Ọlọ́run ni. Tí èèyàn bá ṣiṣẹ́ tó bá yín, that's a different case but èèyàn ò le gbọdọ máa re tí ìyìn láti ọwọ́ ènìyàn àbí láti ọ̀dọ̀ ẹnikẹ́ni. Ọlọ́run ló ní ìyìn, Ọlọ́run ló lògo, Ọlọ́run ló lọ́

Mi ò mọ̀ bí a ti ń ka, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Ẹ̀, àwòrán ilé, ṣe èyí tó ń yà sára ilé ni àbí just àwòrán tí, ẹ, àwọn gbẹ́nàgbẹ́nà máa ń gbé? So, mi ò mọrú àwòrán tá, táa ń sọ ń paẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fálílì mi mọ́. Ehn, mo dẹ̀ máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń fi wọ́n síbi tó yẹ kó wà. Mi ò kì í fi wọ́n ṣeré. So, gbogbo àwọn nǹkan beyen ni mo máa ń ṣe. Mo máa ń pa á mọ́, mo máa ń ṣe bó ṣe yẹ kó rí, mo dẹ̀ máa ń fi síbi ẹ.

Fo. Ìgbà wo ni mo k'ẹyin fò? Ibò ni mò ń fò lọ? Ìgbà tí ẹ̀yan o n ṣàjẹ́. Mi ò kí ń fò o. À! Ọlọ́un ma je ẹ̀yan o fò. Fò lọ sí ibo? Mi ò ń fò o, àbí lọ fò l'ófurufú là ń sọ? To bá jẹ́ tí fò l'ófurufú mi o wọ ọkọ̀ òfurufú rí o.

Iṣẹ́ mi ò jẹ́ ká máa kọ ìròyìn, ṣùgbọ́n mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ mi. Mi ò ṣe oníròyìn. Àwọn oníròyìn àwọn tó máa ń kọ ìròyìn nìyẹn. Mi ò mọ̀ bó ṣe ń kọ ìròyìn, mi ò dẹ̀ kí ń kọ ìròyìn. Mi ò mọ̀ bó ṣe ń kọ, ìwé ká kọ ìwé tí a fẹ́ kà tá. Mi ò mọ̀ bá ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni.

Ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ìgbéyàwó kan náà ni mo ṣe, mi ò ṣe ìgbéyàwó méjì, ẹyọ kan náà ni mo sì ṣe. Ó dẹ̀ dára, ó lárinrin, ó ládùn, inu i inú ìjọsìn láti ṣe inú ṣọ́ọ̀ṣì láti ṣe àwọn èèyàn dẹ̀ wá rẹpẹtẹ. Everybody jó, wọ́n yọ.

Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mi ò tí wọ ọkọ̀ ojú irin rí. Mò ń ṣi ń gbìyànjú, mò ń wọ́nà bí mo ṣe máa wọ ọkọ̀ ojú irin. Kò ṣe nǹkan tí mo ṣe rí, so mò ń wọ́nà tí mo fi máa ṣe, tí mo fi máa wọ̀ lẹ́ẹ̀kan àbí ẹẹ̀méjì rí. Ehn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Olúwa tí ń bẹ àti bí ẹ̀mí ẹ ti ń bẹ. Mo mọ oúnjẹ sè, oúnjẹ tó jẹ́ oúnjẹ láti ọ̀dọ̀ wa ni oúnjẹ láti Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ ṣe. So, mo lè ṣe oúnjẹ dáadáa. Thou ọkùnrin ni mí but mo mọ bí wọn ṣe ń se oúnjẹ.

Èmi ò ń lọ rí dókítà o. Mi ò ṣe alare, mi ò dé ń lọ fún ká lọ ṣe àyẹ̀wò. Tárá, mi ò bá yá ni màá ń lọ rí dókítà bọ̀, ní nọ́ọ̀sì ni mo máa ń rí. Mi ígbà tí mi ò sick, en tí ara ò bá yá ló máa lọ rí dókítà.

Ẹn, àwọn iṣẹ́ kan wà tó lágbára tí ẹ pé èèyàn máa láti ní sùúrù láti ṣe. Àwọn iṣẹ́ kan wà tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ tí ò ní agbára. Bí i irú iṣẹ́ tí mò ń ṣe lónìí nisìn iṣẹ́ tó lágbára ni. Iṣẹ́ tí ó ti gba àkókò lọ́wọ́ mi. So.

Aago mẹ́jọ ni mo máa ń sùn. Ó pẹ́ ju aago mẹ́sàn-án àbí aago mẹ́wàá tí mo bá ní nǹkan tí mò ń ṣe lálẹ́. Ṣùgbọ́n mi ò ṣe ẹni tó, tó máa ń pẹ́ sùn lóru. Tí ilẹ̀ bá ti ṣú, mò ń lọ sùn ni yen, mo ń lọ fẹ̀yìn mi lẹ́lẹ̀ kí n lè tètè jí láàárọ̀ kí n lọ síbi iṣẹ́ mi torí iṣẹ́ te mi ó, ó wà very important fún mi.

This is a school now. Mi ò kí yàwòrán, àwọn ọmọdé ló máa ń yàwòrán. Kò dùn ká máa ya àwòrán. Ṣé àwọn ọmọdé ni kí wọn máa àwòrán? Àwọn kan ń fi ṣiṣẹ́ ṣe. Ṣùgbọ́n mi ò kí ya àwòrán.

Èmi ò kí ń fọṣọ. Àfẹ́ kan kan ni máa ń fọṣọ. Ìyáwo mi ló máa ń fọṣọ. Mio lọ́jọ́ tí mò ń fọṣọ. Ọjọ́ tí máa wà nílé, tí máa rí pe aṣo ọ̀dọ̀ tí tí mo bá lè kó eon tí mo lè fọ wọ́n, eh, mo lè kó eo kí n fọ wọ́n, but èmi ò ń fọṣọ. Ìyáwo mi ló máa ń fọṣọ pẹ̀lú awọ́n, awọ́n omo máa ń fọ fọṣọ.

Ẹn, ìṣòro tí ó máa ń wà níbi iṣẹ́ náà ni bí à tí èèyàn bá try láti ṣe iṣẹ́ yẹn tí ó n ní ìyànjú, so iyán fún ní time ìyán fún ní ìgbà síkò díẹ̀ tí iṣẹ́ yẹn máa fi ní ìyànjú tí èèyàn bá ti ṣe nǹkan to yẹ kó ṣe bá dẹ̀ rí pé iṣẹ́ yẹn ò tí ì ṣe eyán f'ìlẹ̀ máa fún láṣìkò.

Ìgbà tí ó jẹ pe àárọ̀ ni mo máa ń jí. Ò bá ti dàárọ̀ tí m ba ti jí. O mii ní àkókò, boya oni time to je pé ní àkókò tí m ba ti jí, àkókò tí m ba dẹ ti jí, mo bẹ̀rẹ̀ iṣẹ́ niyen, mo ọ́, mo gbọ̀nà ibi iṣẹ́ mi lọ níyẹn. So kò sákókò tí mi ò le jí. To Oloun ba tí ní kí n dìde, mo dìde níyẹn. So tí o bá de dí pé iṣẹ́ tí ya, iṣẹ́ ya náà niyen mó bẹ̀rẹ̀ ibi tí mò ń lọ.

Gbórere àlà burúkú kẹ̀, mi ò ń lá àlà burúkú o. Pẹ́, mí ti ẹ̀ kín ń lá àlà burúkú. Àlà rere ni mo máa ń lá, àlà dáadáa, àlà tó jẹ pé, àlà tó máa ń tọ́ni sọ́nà, àlà tí ó dẹ̀ máa ń wúlo, àlà, àlà dá mi lá àlà burúkú.

Tí n ba ti wẹ̀, Ti n ba fẹ́ lọ sùn, tí n ba ti wẹ̀, tí n ba ti jẹun, màá ṣe díẹ̀ nínú àwọn mining app mi, then, màá gbàdúrà, at least màá wo television díẹ̀, àbí kí nǹkan tí ẹ jókòó díẹ̀ kí n ṣe àwọn nǹkan bíi méjì, mẹ́ta mo lọ́ sun niyen.

Aah, máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè kò kan kii se ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà díẹ̀díẹ̀díẹ̀ ni máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí ayé ẹ bá wà, tí ayé ẹ bá yọ, máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Tí ayé ò bá dé yọ, mi ò ní bá àwọn èèyàn sọ̀rọ̀. So.

Èmi ò kí ń dá oko, so mi ò kí ń jí ọjà ìbò nínú oko, mi ò dẹ́kí ń lọ sóko lọ dáko. Àwọn èèyàn ń ṣe fún èmi, àwọn tó bá wà nínú oko, tó ń ṣíṣe oko, tó ń dáko ni àwọn yẹn. Èmi ò kí ń dáko, mi ò dẹ́kìn ṣiṣẹ́ oko.

Ẹn, mi ò kín ṣe yoga, but mo fẹ́ láti máa ṣe yoga. Mi ò mọ bí wón ṣe ń ṣe yoga, but mo ti ń wá bí mo ṣe máa kọ́ bí wón ṣe ń ṣe yoga, but mi ò tíì mọ ṣe. Ẹn, mo, mi ò ní pẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣe, à, gbìyànjú láti bẹ̀rẹ̀ láti ṣe yoga.

Olorun máa je ka ri ogún ẹ̀fọ́rí, òri ò ń fọ́ mi oò, òye mi ri ògùn orí fífọ́, órí ò kí ń fọ́ mi àfí tí ń bá wà nínú oòrùn tàbí tí mo bá ṣe iṣẹ́ aṣejú tí èmi óò simi, òri ò ń fọ́ mi, òri ò ń fọ́ mi, mí dẹ̀ gbàdúrà orí fífọ́

Bẹẹ nii mo máa ń fàṣọ búra. Ko tí è sígbà tí mi ò kí ń fàṣọ búra, ìgbà òtútù ni o. Kí n ṣe ìgbà òtútù o, mo máa ń fi aṣọ búra. Máa rí pé mo fàṣọ bora. Ehn, torí ìgbà mi, ẹfọn máa ń wà. Ìgbà mí ìdẹ ni, átẹ́gùn máa ń pọ̀ jù. So mo máa ń búra dáadáa.

Ẹn, èmi máa ń ṣọ́wó ná. Mi ò kí n ná owó bí ó bá ṣe wù mí torí pé iṣẹ́ tí ènìyàn ń ṣe ti o jẹ́ pé, ìwọnba owó díẹ̀ ló ń jáde nínú ẹ̀, a fi sùúrù k'ọlọrun ṣàánú fún ènìyàn. Mo máa ń ṣọ́wó ná, ìṣọ́wó tí ìfowó.

Mi ò láwọ̀n omọṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ tí mo lè lé kúrò níbí iṣẹ́, so mi i tí ì lẹni kankan kúrò níbí iṣẹ́ rí, mi i mi i mọ̀ bón ṣe n lèyàn kúrò níbí iṣẹ́, mi i ní iṣẹ́ ara mi tí mò ń ṣe tí mò lè leyàn kúrò níbẹ̀. Oh, mi i lèyàn kúrò níbí iṣẹ́ rí.

Ehn, ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá ló wà. Eré bọ́ọ̀lù, eh, apanilẹ́rìn-ín, eré, eh, basketball, eré oríṣìíríṣìí tó máa ń dárayá ló wà. Mo máa ń wo bọ́ọ̀lù lẹ́kankan. I'm not so. Mi ò wa addicted fún bọ́ọ̀lù. So.

Ẹ̀kan ni máa ń fọyín lójúmọ́ o, lójoójúmọ́ ẹ̀kan ni, ẹ̀kọkan ni máa ń fọnú lẹ́ẹ̀mejì boya mo sùn lọ́sàn tí mo dẹ̀ jí, mo lè fọnú o, ẹ̀kan ni lójúmọ́, mi è fọnú lẹ́ẹ̀mejì lójúmọ́, àti jí láàárọ̀ mo fọnú, mo jáde nìyẹn, bá dẹ̀ ti padà dé nírọ̀lẹ́, má jẹ́un mo lọ̀ ṣun nìyẹn.

Igba mi, o máa ń le díẹ̀ torí irẹ irú wọ́ ògiri wọ́ àfàá, ṣíbí fàṣá òun. Àwọn èrò máa ń pọ̀ gan pẹ̀lú ògo Ọlọ́run. A máa ń ṣe àṣeyọrí, adé máa ń borí pẹ̀lú sọ́rọ́ náà ni.

Uhm, ọ̀ ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ilé ìjọsìn, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mi ò kí ń lọ lọ́sọ́ṣẹ̀, mi ò dẹ́ kí ń lọ lójoojúmọ́. Tí mo bá ráyè, máa lọ tí iṣẹ́ ò bá fún mi láyè, máa lọ. Because iṣẹ́ mi máa ń ṣiṣẹ́ ní ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ ìsinmi, so mi ò kí ń lọ lọ́sọ́ṣẹ̀

À, àwa ti parí ilé ìwé. A lọ sí ilé ìwé, mo kò sí ńkan ta fe lọ ṣe ní ilé ìwé. Ọ̀nà ààbò, iyen o sọ pé a lè kàwé mọ́. Kò sí òpin fún ìwé. Eeyan lè tẹ̀síwájú ń pé ohun fe kàwé ṣe. À, níìsín, kò ṣọ́ro ìwé kíkà.

Bí iṣẹ́ bá ṣe pọ̀ sí ni, tí iṣẹ́ bá ti pọ̀, èèyàn á ṣe ìpàrọ̀. Àmọ́ tí iṣẹ́ ò bá pọ̀ ju, èèyàn a máa, wa bòún ṣẹ máa ṣe láàrín ara, o máa yọ́ sí ara wọn. So tí iṣẹ́ bá pọ̀ jù, èèyàn á wá àná àti ṣe ìpàrọ̀ kí nǹkan lè máa lọ létòlètò.

Àwọn oní ìsinmi ọ̀sán, mi ò ṣiṣẹ́ fún ìjọba, mi ò de ṣiṣẹ́ fún àwọn aláda ní àbí kí ni wọ́n ń pè wọ́n, iṣẹ́ ara mi ni mò ń ṣe, so kò sáàsíkò tí mi ò lè lọ jẹun. Bo jẹ wákàtí kan ni mo fẹ́ lò ó, jẹ́ ìṣẹ́jú márùn-ún ni mo fẹ́ lò ó, jẹ́ ìṣẹ́jú ní méjì, ìṣẹ́jú méjì ni mo fẹ́ lò ó.

Mi ò kí ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Ayé ti di ayé ọ̀làjú. Ìgbà kan ni èèyàn máa ń kọ lẹ́tà, a ò kí ń kọ lẹ́tà mọ́ nísìnyí. A máa ń send message ni àti orí WhatsApp àbí láti orí email àbí láti orí Twitter, TikTok, what's the name, Instagram. A ò kọ lẹ́tà mọ́

Àpò ẹ̀yìn. Rárá àpò ẹ̀yìn wo la ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Eh àpò ẹ̀yìn àbíí? Okay, mi, mo máa ń gbé àpò ẹ̀yìn. Àbí àpò ẹ̀yìn? Tóbá jẹ́ àpo ẹyin, mo máa ń gbé àpo ẹyin, but àpo ẹyìn. Mo kì í ń gbé àpo ẹ̀yìn.

Mọ́ máa ń pín oúnjẹ but kọ̀ọ̀ ṣe ní gbogbo igbà. Ehn, oní igbà tí èèyàn le pin oúnjẹ, ko nṣé gbogbo ìgbà ni eyan máa máa pín oúnjẹ odẹ́ ní irú èèyàn tí eyan le pín oúnjẹ fún. So, mi ò kì í pín oúnjẹ ní gbogbo ìgbà, mi dẹ̀ n pín oúnjẹ fún gbogbo ènìyàn.

Mí ní kí fún bẹ́ẹ̀ máa ń rìn òkè ni kẹ́ fi bẹ́ẹ̀ máa ń gùn òkè. So ayé ta wà yí sìn kò sí iṣẹ́ àṣekúmọ. Ehn, èèyàn le fẹ́ lọ sí òkè méjì, òkè lé kejì àdúkẹ́ta bí ti ni ọmọ gùn so.

Tí n bá parí iṣẹ́ ni mo máa ń dé o, mi ń ní ìgbà kan àbí àkókò kan tí mo máa ń dé sílé àbí dé sí ibi iṣẹ́ àbí dé sí ibìkan, eh, tí n bá ti ní iṣẹ́, maàgbéra, mádẹ ti tó, àkókò tó yẹ kí ń débi tí mo fẹ́ dé, máa dé bẹ́ẹ̀. Tí o bá ti sí traffic, tí o dẹ ti sí ìdènà lọ́wọ́ lọ́nà.

Ehn, torí mi ò kí fi bẹ́ẹ̀ máa ń jẹun ní ibi gbogbo. Ilé ni mo ti máa ń jẹun jù. So, oníbìkan àbí méjì tí mo ti máa ń jẹun tà á, mo dẹ̀ ti mọ taste oúnjẹ wọn, so kò sí nǹkan tí mo ni máa jẹ ní gbogbo ìgbà. To báa dẹ́jẹ́ pe mo fẹ́ ṣe ni, oúnjẹ máa fọ dáadáa bí mo ṣe máa ṣe.

Ọ̀sẹ̀osẹ̀ ni mo máa ń gẹ irun, mi kí jẹ́ kí irun po, mi kì í jẹ́ kó gùn jù. Seriously, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń gẹ irun mi. Mo máa ń gẹ lọ́sọ̀ọ̀sẹ̀, ọ̀sẹ̀osẹ̀.

Mi o kin wo gilaasi, mi on logun oju, oju o dun mi, mi de gbadura kin lo gilaasi, mio kin lo. Àfi sunglass nìkan, mi dẹ̀ ń lò ó ní gbogbo all the time.

Gbogbo aṣọ ni mo máa ń wọ̀, ṣá aṣọ tí mo ò kí ń wọ̀, tọ bá ṣá ti bá mi lára mu ni mo máa ń wọ̀. Mi ní aṣọ kan pàtó tí mo ń wọ̀ pé ìrú aṣọ báyi ni. Gbogbo aṣọ ni èmi máa ń wọ̀ tó bá ṣá ti bá mi lára ọmọ, tọ́dẹ́ẹ́tì wọ̀ mí.

Máa ń wọ ago ọwọ́ bọ̀ mó fi máa ń ṣiṣẹ́ ni. Mi kì ń wọ ago ọwọ́ jáde lọ sí òdè. Ago ọwọ́ tí mo máa ń lò mó fi máa ń ṣe iṣẹ́ ni kí n lè mọ nǹkan tí ago máa ń sọ. Jesus! What did she eat in the morning?

Mi o kí n lọ síbí òrin. Mo like ayẹyẹ àbí a máa pariwo, máa jáde lọ máa ṣe mutí, réde oru. So mi kín lọ sí òde òrin.

Ko soúnjẹ tí mi ò lè jẹ lówuro, oúnjẹ tí n bá ti ri ni màá jẹ. Mi ò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ láàárọ̀, bi óúnjẹ tí mo bá ti rí tó ti dá, tó de wù mi, òun ni mo máa ń jẹ. Mi ò ní pé oúnjẹ kan báyìí àbí kàn án bó ọkàn báyìí náà tí ń ta oúnjẹ àbí tí mo mọ̀, oúnjẹ kan tí mo fẹ́ràn.

Ohun techno phone ni mo ń lò, ó dẹ dà. Mo máa ń lo Infinix náá, Samsung ni mo máa ń lò tẹ́lẹ̀ ó dẹ ti wọn mi o lágbára e so.

Reduce your voice. Èmi kí n máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Mo màá ń fi wọ́n pamọ́ sórí Google àti ínú email mi. Ibẹ̀ ni mo màá ń fi àwọn paali mi pamọ́ sí i kó lè wá easily accessible.

Hmm, àwọn tá jọ ń ṣiṣẹ́, ẹlẹgbẹ́ gbogbo wa, iṣẹ́ kan náà ni gbogbo wa jọ ń ṣe. Ṣé bá pọ̀ lọ wà, a jọ ṣé. Eh, tẹ́lẹ̀ bá ní iṣẹ́ tó pọ̀, mà rán lọ́wọ́, títí tọ bá ní iṣẹ́ tó pọ̀, à rán mi lọ́wọ́. So, a jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Ko, ṣe nìkan tó jura wọn lọ.

Mo pé gbìyànjú láti dá iṣẹ́ kan sílẹ̀ láti máa ṣe iṣẹ́ tí ó máa tí máa le ṣe ní ọjọ́ ọ̀la, iṣẹ́ tí ó ní ìgbà wàhálà, iṣẹ́ ọjọ́ ogbó tí ènìyàn ní ṣe wàhálà púpọ̀, tẹ́ pé nǹkan díẹ̀ ní ènìyàn máa máa ṣe, iṣẹ́ tí ó ní gbà agbára púpọ̀ jù.

Mi ò kí ń lọ sí àgọ́ lójo ní gbogbo ìgbà, àmọ́ mo ti lọ s'ágọ̀ọ́ rí. Nǹkan tí mo máa ń lọ lójoojúmọ́ ní gbogbo ìgbà. Mo ti lọ s'ágọ̀ọ́ rí, mo dẹ̀, nǹkan tí wọ́n ń ṣe l'ágọ̀ọ́, mo le lọ s'ágọ̀ọ́ mó dẹ̀ máa lọ s'ágọ̀ọ́

Obìnrin ló máa ń wọ ìbọwọ́, ọkùnrin ò ń wọ ìbọwọ́, èmi ò kí ń wọ ìbọwọ́ à fi ttí bá fẹ́ ṣe iṣẹ́ ina, bí mo fẹ́ ṣe nǹkan kan tó nídi tán ní kí n wọ ìbọwọ́, à mi ò kí ń wọ ìbọwọ́. Obìnrin ló máa ń wọ ìbọwọ́, ṣá wọ, máa fi bu ọwọ́ wọn.

Mi i kì n ṣe ìpè fídíò. Oh, mo máa ń ṣe ìpè fídíò, WhatsApp video call. Mo máa ń ṣe ìpè WhatsApp video call. Mo máa ń péyan lórí WhatsApp, a jọ sọ̀rọ̀ lórí video call. A, a jọ sọ̀rọ̀, a wójú ara wa, a de sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń fi ọwọ́ kọ ìwé? Mo máa ń lo ọwọ́ tí mo fi ń kọ ìwé. K'ọlọ́run ṣàánú fun mi. Ọ̀rọ̀ ilé ìwé ọmọ yi ò tí ẹ wà yemi mọ́ bayìí.

Mo lè tún àwọn nǹkan ṣe, bọ̀ kọ̀ńṣe, gbogbo nǹkan ni mo lè tún ṣe. Ó ní àwọn nǹkan tí mo lè tún ṣe, mo lè tún ilé ṣe, mo lè tún, eh, áyọ̀nù ṣe, mo lè tún wáyárìn ṣe, mo lè tún tébù ṣe. Àwọn nǹkan kan kékeke ni mo lè tún ṣe sẹ̀

A máa ń ra ni. A lọ ń ra lọ́jà. Àwọn kan wà tá gbìn sẹ́yìn ilé tá a máa ń lò, ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú ẹ̀ a máa ń rà wọ́n ni. A lọ sọ́jà, à á lọ rà wọ́n. Wọ́n ní ọjà kan tí wọ́n máa ń ná ní Ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa. Tí ọba tí lọ sọ́jà, a rí gbogbo àwọn ìpèsè wọ̀nyí, a dẹ́ ra wọ́n, a mú wọn wá sí ilé.

A ń gbìyànjú díẹ̀ díẹ̀. Bí èèyàn bá ń jẹun, èèyàn ò kí ń sọ̀rọ̀, èèyàn kìí pariwo, èèyàn o dẹ̀ ki n jà níbi tán tí í ń jẹun. Ọlọ́run lọ́ba oníwà, ọba Ọlọ́run ló máa ń kọ́ ni mọ̀ ń ṣe. Mọ̀ mọ Àpàlà pa Ọlọ́run àti òkú Ọlọ́run mú ní ìwà ìrẹ̀lẹ̀

Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́, mi ò kí ń lo chain, mi ò kí ń lo ẹ̀ṣọ́ ọwọ́, eh, lẹ́yìn ago tí mo fi máa ń ṣiṣẹ́ kò dẹ́ṣẹ́ pé boya mo bá ṣe guide, mo máa ń wọ̀ fi máa ń ṣiṣẹ́ ni, èmi o lohun ọ̀ṣọ́ kankan tí mò ń wọ̀, ṣọwọ́ sẹ́sẹ́ àbí sí ọrùn.

Kò síbi tí iṣẹ́ tèmi ò tí e le gbé mi lọ́nà bo Tí Ọlọ́run bá ṣe ààyè, mo lè lọ kúrò ní Nàìjíríà kí n lọ sí ìlú mi kí n lọ ṣe iṣẹ́ mi. To bá jẹ́ pé ibi tí iṣẹ́ mi pọ̀ sí tó dẹ́ wà sí táwọn èèyàn dẹ́ wà níbẹ̀ tí mo dẹ máa rí tèmi ṣe.

Ẹ ẹkookan mo máa n lọ seti òkun. Mi i fi bẹe gbà tí ká máa lọ seti òkun. Torí pé mi ò like omi iyọ̀. Mo máa ń lọ seti òkun di ẹekookan. Uhm máa rí, lọ́ máa lọ ṣe eré n bẹ.

Ah, lágbàrá Ọlọ́run, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ẹ̀ orúkọ tí ìyá àti bàbá sọ mí ní, wón dẹ̀ fi ìtumọ̀ hàn mí. Wón jẹ́ kí mọ ìdí orúkọ, wón dẹ̀ jẹ́ kí mọ ìtumọ̀ orúkọ tí mò ń jẹ́. Àkọ́kọ́ ni pé èèyàn gbọdọ̀ mọ ìdí tí òun fi jẹ́ orúkọ yẹn, tẹ̀ni ìtumọ̀ orúkọ yẹn gan.

Mi ò kí ń mu nǹkan kan. Lẹ́yìn àwọn ewé ta máa ń já, lẹ́yìn ilé ta máa ń sè, a máa ń mu ewé pọ̀pọ́, ewé máńgò, ewé tíì, ewé apamọ́ dá. Awọn ta máa ń sè pọ̀ ni a ta máa ń mu.

Mo máa ń wọ fìlà, but mii kí ń wọ fìlà lọ títí kan, mi ń wọ fìlà ko pẹ̀. Awọ̀n fìlà máa ń, o máa ń ní bó ṣe máa ń ṣe lára mi, so mi gbádùn ká máa wọ fìlà pẹ̀lú pẹ̀lú nínú òórùn. Tí òórùn bá ti pọ̀ jù, mi ò kí ń wọ fìlà, kò bá mi lára mú, so mi ò kí ń wọ fìlà lọ títí bẹ́ẹ̀yẹn.

Eh, ó máa ń tóbi wákàtí kan àbí wákàtí méjì ki n to dé ibi iṣẹ́ mi. Eh, kò ṣe ní gbogbo ìgbà àti pé ibi tí mo bá ń lọ ló máa ń ṣe pàtàkì, ló máa ń ṣe kókó. Àwọn iṣẹ́ kan wà tó sún mọ́lé, àwọn iṣẹ́ kan wà tó dẹ jìnà káṣá ní wákàtí kan, wákàtí méjì àbí wákàtí mẹ́ta má di dé ibi tí mo ń lọ.

Mi n wo ojú àwòrán o mii tiè máa ń lọ sídi e abí tí n bá fẹ́ wẹ̀ tí n bá rí àwọn gíláàsì tó wà nínú balùwẹ̀ abí mo fẹ́ gẹrun. Mi ò kí ń dá dédé gbé gíláàsì kí ń fi máa wojú pé mò ń wojú, à ń kí ń ṣe irú ẹ.

Mo máa ń béèrè ọ̀nà tí ń bàá ń lọ síbi tí mi ò mọ̀. Mo gbọdọ̀ béèrè ọ̀nà torí pé Yorùbá ní "Á bèrè ọ̀nà kì í ṣìnà". Ibi tí mi ò bá mọ̀, à ń bèrè. À, mò ń lọ síbi báyìí o, mi ò mọ ibi tí mò ń lọ. Bó jẹ́nu mọ́tò náà ni mo wà tí mi ò mọ ibi tí mò ń lọ. Màá sọ fún conductor, màá dé sọ fún driver, "ìbí bá bá bá báyìí ni mò ń lọ o, mi ò mọ̀ bẹ o"

Pẹ̀lú ogo Ọlọ́run, etí mi dára, mo létí tó da, ẹ́ ẹ́ ẹ́, etí tó da ni mo ní, ó dẹ̀ ń gbọ́ràn. Etí mi ń gbọ́ràn, ó dẹ̀ dára, o kò sí ǹkankan tó ṣe mí létí mo letí tó da.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ tábìlì, ìmọ́lẹ̀ atupa, ìmọ́lẹ̀ tó da, ataaro ó, àtọ̀sán, àti alẹ́ Mo fẹ́ràn ìmọ́lẹ̀. Uhm, ìmọ́lẹ̀ jẹ́ nǹkan tó da. Ó máa ń jẹ́ kí inú ilé kó, kó mọ́lẹ̀

Uhm, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, àwọn ẹ̀rọ amóhùnmáwòrán, àwọn ẹ̀rọ rédíò, àwọn ẹ̀rọ àgbéká. Mo ní gbogbo àwọn ẹ̀rọ yẹn.

Ah! Mi o njẹ ki fóònù temi gbóná o, to bá ti gbóná máa cool e down. Kò sí bí èyan se fẹ́ ṣe tí fóònù ò ní gbóná because èèyàn ń lò ó ní gbogbo ìgbà. Gbogbo ìgbà lèyàn dè máa ń lọ sórí internet. Bí èèyàn bá ti lọ sórí internet tàbí tí èèyàn bá ti ṣe nǹkan tó pọ̀ rẹpẹtẹ lórí app tó bá ti gbóná, a cool e down.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ó dàra gan-an, kò ní jẹ́kí èèyàn na owó mọ́tò lọ síbi tí èèyàn tí ń ṣe ìpàdé, kò ní jẹ́kí èèyàn ṣe wàhálà lọ síbi tí èèyàn máa tí lọ ṣe ìpàdé. Ó ìpàdé órí fóònù especially lórí WhatsApp, ó da gan-an ni.

Ah! Emi ò mọ àmì ìràwọ̀ o. Ṣé èèyàn máa ń mọ àmì ìràwọ̀ ni? Ah! Ẹ̀ẹ̀kan tí máa gbọ́ láyé mi gan-an ni lé e pé ṣé èèyàn mọ àmì ìràwọ̀ rẹ. Ṣé àmì ìràwọ̀ tún wà ni? Báwo ni èèyàn ṣe lè máa mọ̀? Báwo ni èèyàn ṣe lè mọ àmì ìràwọ̀ rẹ̀?

A tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn ni àbí ká tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run. Tọrọ àforíjì, ó ń sọ́nà pẹ́kùn ṣe ọ̀nà kan àbí ọ̀nà méjì ní ẹni ọ̀tí lè tọrọ àforíjì. Ṣé kí ènìyàn tọrọ àforíjì lọ́wọ́ ara àwọn tó bá ṣẹ̀ ni àbí kí ènìyàn tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run, ṣẹ̀ sí Ọlọ́run àbí tí wọ́n bá ṣẹ̀ sí ọmọlàkẹ́jì.

Àárọ̀ ni mo fii sín, ẹ́, àkókò tí ó dá tí kí èèyàn máa sin Ọlọ́run.- Kò sí àkókò náà tó dá tí èèyàn ò lè sin Ọlọ́run. Èèyàn lè sin Ọlọ́run, lè pè Ọlọ́run ẹ̀ lóru, èèyàn lè sin Ọlọ́run láàárọ̀.-

Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe coding, mo lè fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe wẹ̀ṣẹ̀, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ iná, mo lè fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe solar panel, oríṣiríṣi nǹkan ni mo fẹ́ kọ́, Ọlọ́run fún mi láyé.

Ẹn, mo máa ń ṣe iṣẹ́ mi dáadáa, mi kí ń ṣiṣẹ́ ìmẹ́lẹ́. Tí n bá ti gbaṣẹ́, tí ẹni kankan o bá ti gbaṣẹ́ fún mi, mo máa ń ṣe tọkàntọkàn, tinútinú, tagbára tagbára, mo dẹ̀ máa ń ṣe bó ṣe yẹ kì ń ṣe. O, torí ìdí èyí, mo máa ń rí, mo máa ń ṣe àṣeyọrí lórí àwọn iṣẹ́ yẹn. So àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, wọ́n máa rí pé iṣẹ́ mi dà gan.

Ah! Mi o rántí ọjọ́ tí mo gun ọkọ̀ akérò gbẹ̀yìn, mo mọ rántí pé mo ti gun ọkọ̀ akérò rí, mo mi o rántí ọjọ́ báýìí oṣù, báýìí ọ̀sẹ̀, báýìí tí mo gun ọkọ̀ akérò, mo mọ pé mo ti gun ọkọ̀ rí.

Hmm, to ọmọdé bá ṣiṣẹ́, ó máa ń láṣeko ìgbádùn. Ehn, kò sí àsìkò tí èèyàn ò le ṣe ìgbádùn, kò sí àsìkò tí owó bá wà lọ́wọ́ èèyàn tí èèyàn ò le jẹ ìgbádùn. Towó bá ṣá ti wà lọ́wọ́ èèyàn, èèyàn á jẹ ìgbádùn. Àárọ̀, ọ̀sán ni, alẹ́ ni, òru ni, eeyán ajẹ nǹkan tó bá wù, a dé wọ oṣọ tó bá wù, a mu nǹkan tó bá wù.

Bẹ́ẹ̀ni, mo ń lo aṣọ wíwọ̀. Aṣọ wíwẹ́. Èwo ni aṣọ wíwẹ́ àbí aṣọ wíwọ̀? Aṣọ wíwẹ́ ò yé mi ò. Ọ̀ mo ní aṣọ. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àṣà aṣọ tí mò ń wọ̀ ní ilé tí n bá dé fẹ́ jáde náà mo ní àwọn aṣọ tí mò ń.

Ètò ni gbogbo ǹkan. Ti eeyan ba tí mọ bí eeyan ti ń ṣe ǹkan, tó ti mọ bí eeyan ṣe ń ya ǹkan sọ́tọ̀, tó dẹ̀ mọ bí eeyan ṣe ń kó ǹkan jọ, so a ti ṣe ètò kò lè nira fún ènìyàn. Tí eeyan ba dè tí ní ọgbọ́n tó dẹ̀ ní ìmọ̀ tó lè, a lè ṣe ètò àwọn ǹkan tó bá yẹ.

Mo sì máa ń rántí àwọn ọ̀rọ̀, ko n se gbogbo ọ̀rọ̀ ni eyan máa ń rántí. Àwọn ọ̀rọ̀ kan wa to jẹ́ pé èèyàn ò lè rántí wọn. Ọlọ́run fún yan ní, ẹ̀mí ìrántí, kí eyan máa fi máa rántí ǹkan.

Ehn, bii káàdì, káàdì mi, ehn, ATM mi, kí ni ó tún ń porúkọ ẹ́? Owó, àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn. Lẹ́yìn owó àti card, ID card, ATM card.

Mi ò mọ̀ bí a ti ń fọn, eh, a ka fọn, a ṣe ka fọn ni àbí ká fún ọ ká fọ̀? Eh, ni, ni èdè yẹn ò yé mi, mi ò mọ̀ bí a ti ń fọn. Hmm, màá le tún fọn yẹn ni kò yé mi.

Kí ni a ń pè ní ilà or ìlà? Ehn, àkókò, mo mọ̀ àkókò mo dẹ̀ mọ̀ ìgbà, ehn mo but mi ò mọ̀ nǹkan tó ń pé ní ìlà. Mo mọ̀ nínú, nínú ni pé tí èyàn bá wà nínú nǹkan, but ìlà yẹn ni òye mi.

Etígbọ̀, mi ò mọ̀ nǹkan tí wọ́n ń pè ní etígbọ̀. Ẹ̀, mo mọ̀ pé ká lọ nǹkan ni pé ǹkan tí ènìyàn bá mọ̀ ń lò àbí ǹkan tí èèyàn bá ń lò. Etígbọ̀ kò fi bẹ́ẹ̀ yé mi, mi ò mọ̀ nǹkan tí wọ́n ń pè ní etígbọ̀

Kò sí ìgbà tí mi ò ń lo fóònù mi lójoojúmọ́, fóònù mi ò ń kó lọ́wọ́ mi, mi tẹ̀ ń mú sílẹ̀ ni, gbogbo ìgbà ni mo máa ń tẹ̀, a fóònù ń kó lọ́wọ́ ti mi o, mo máa ń tẹ gbogbo ìgbà ni torí mo ní ńkan rẹpẹtẹ lórí ẹ tí mo ń ṣe, gbogbo ìgbà ni mo máa ń fọwọ́ kan fóònù mi tí mo dẹ̀ máa ń tẹ, tí ìgbà tí bẹ́ẹ̀ tẹ́ kí ń tẹ́, mò ń tẹ́ lọ́wọ́